Báwo ni o ṣe máa ń yan àwọn alábàṣepọ̀ rẹ? Bí mo ṣe máa ń yan àwọn alábàṣepọ̀ mi ni wípé àwọn ti ò ní fún mi ní wàhálà, tó máa jẹ́ kí n ṣe ohun gbogbo tó bá tún máa ṣiṣẹ́ mi léye aṣẹ gbogbo. Àwọn tó máa ṣiṣẹ́ mi dáadáa, tó máa bá mi ṣiṣẹ́ mi láìsí wàhálà. Àwọn tó bá ti mọ̀wọ́n ni mo má ń yàn láti fún wọn níṣẹ́, kí wọ́n lè bá mi ṣiṣẹ́ mi dáadáa.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Nígbà tí táwọn ọlọ́jà bá sọ pé kọjá tuntun jáde ló máa ń jáde. Ó ní àwọn tó máa ń darí ọjà, àwọn tó máa ń kí tí àwọn àgbẹ̀ báti bẹ́ẹ̀ yọ ǹkan oko wọn tó máa kó wá síta, bẹ́ẹ̀ ló máa kó wọn wá sójà láti lè ta.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Mo máa ń wọ aṣọ sùn Àbí ń gba mí gan n kí wọ aṣọ òṣùn, tóru bá ti wà, mo kí ń wọ aṣọ, máa sùn ni wò ó. Tí ò bá dẹ̀ ti sí oru, tí òtútù bá wà, mo máa nu aṣọ tó máa ń fi ń sùn, aṣọ òṣùn, mo máa ń wọ̀, mo máa pọ̀n sára, màá dẹ̀ wò, màá dẹ̀ fi sùn.

Èló ni o máa ń fọ ọwọ́ lóojúmọ́? Mo máa ń fọ ọwọ́ lóṣan, ó lè tó ìgbà mẹ́fà wà á jẹ́ tí máa fi fọ́wọ́. Bí mo bá jáde, mo ò lè wọlé kí n fọwọ́. Má fi lè sọ fọwọ́ ṣe ẹni tíì, mo lè dé kí n fọwọ́. Àmón kín i tó jẹun, mo máa ń fọwọ́ dáadáa. Mo lè fọ ọwọ́ bí ẹẹ́mẹ́wàá lójúmọ́. Bí bá jáde lọ ṣiṣẹ́, tí n bá dé padà, màá dẹ̀ fọwọ́ mi.